Mo máa ń gbìyànjú láti bá àwọn òṣìṣẹ́ mi sọ̀rọ̀ pẹ̀lú ohun ìrẹ̀lẹ̀ àti ohun ìfẹ́, àwọn òṣìṣẹ́ mi ló jásí wípé. Wón jẹ́ àwọn tí a jọ ní ìfẹ́ ara wa, tí a sì jọ máa ń bá ara wa sọ òótọ́ ọ̀rọ̀, tí a jọ máa ń bá ara wa wọ ojútùú, ojútùú sí àwọn àṣòrọ̀ lẹ́nu iṣẹ́. Bí mo ṣe bá ń darí wọn, òun ni gbogbo wọn ni wọ́n nífẹ̀ẹ́ sí, tí wọ́n sì ti sọ fún mi pé àwọn nífẹ̀ẹ́ sí ọ̀nà tí mo máa ń gba darí wọn, torí pé, èmi máa ń gbìyànjú àti ṣe déédéé, màá ṣe dọ́gba dọ́gba láàrín àwọn òṣìṣẹ́. Tí òṣìṣẹ́ kọ̀ọ̀kan, àtọ́n yálà ọkùnrin ni àbọ̀ ọ̀bẹrin ni, bá ṣe sún kò, kò sí bí ó bá ṣe sún mọ́ mi tó, ohun tó bá yẹ kí n bá a sọ, ohun tó bá yẹ kó jẹ́ iṣẹ́ tó yẹ kó ṣe, òun ni èmi yóò sì fún òṣìṣẹ́ náà. Yo sì jẹ́ wípé èmi ò ní ọ̀rẹ́ ayọ̀ tàbí ẹni tí mo máa ń ṣe, ẹni tó mo máa ń mio ní ọ̀rẹ́ ayọ̀ tàbí ẹni tí ó ji wípé mo máa ń ṣe dáadáa sí jùlọ láàrín wọn. Gbogbo wọ́n náà mo máa ń gbìyànjú àti ṣe dáadáa sí, bo bá ṣe wà nínú agbára mi. Tí ó sì jẹ́ wípé mi ò ń fi ẹnìkan yan ẹnìkan, bí gbogbo wọn bá ṣe ń ṣiṣẹ́ sí i, òun náà ni mo ṣe máa ń gbìyànjú láti ba, láti, láti mo fún wọn ní, gbogbo wọn ni mo máa ń ṣaba fún níṣẹ́ bákan náà tí mo yóò sì ń ṣe ojúsàájú sí kọ̀ọ̀kan nínú wọn. Dídarí àwọn òṣìṣẹ́ ni ohun kon ṣe nǹkan tí ó rọrùn torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun ni wọn àní àmúyẹ yìí, tí ó sì jẹ́ wípé àwọn òṣìṣẹ́ náà, ènìyàn gẹ́gẹ́ bí i èèyàn elẹ́ran ara, òun ni wọ́n ṣo o láti darí torí wípé ibi tó bá ti ń gbìyànjú láti ṣe iṣẹ́ kan ní àwọn tán ìṣòro kan, òun ni wà tí máa rí táwọn mìí tí awọ́n mi tan fọwọ́ fa ìṣòro mi. Eléyìí ló fi jẹ́ wípé ẹni tí yóò darí òṣìṣẹ́ ó gbọdọ̀ ní ẹ̀mí surú torí wípé àìmọye nǹkan ló máa ń ṣẹlẹ̀ láàrín iṣẹ́. Tí ò gba mìí tọ́ yẹ pé yóò fẹ́ fa ìbínú tí ó fa kí, tí ó mú inú bíyàn ṣùgbọ́n èèyàn gbọdọ̀ ní sùúrù kí èèyàn má jẹ́ kí ohun tí ó dá, ohun tí, ohun tí yóó kéré kó mú, kó dánú bíyàn kódà ba iṣẹ́ tí èèyàn ṣe jẹ́. Eléyìí ló fi jẹ́ wípé gbogbo àwọn tó jẹ́ òṣìṣẹ́ lábẹ́ mi náà ti mọ̀ wípé tí mo bá ti yan iṣẹ́ fún un oní kálukú, ohun tí mo máa ń nífẹ̀ẹ́ sí náà ni pé kí wọ́n ṣe iṣẹ́ wọn dójú àmì, kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti tọ́, àti bó ṣe yẹ. Ẹni tí ò bá ṣe iṣẹ́, mo máa ń kọ́n pè, mo máa ń gbìyànjú láti pè ẹ́ sẹ́gbẹ̀ẹ́ tí màá sì ṣàlàyé fún un, tí màá ko wádìí ìdí tí ó ti fi ṣe iṣẹ́, tí màá sì ṣàlàyé fún un ìdí pàtàkì tó fí gbọdọ̀ tètè parí iṣẹ́ rẹ̀, àbí ọ̀nà tí mó lè gbà rán lọ́wọ́. Tí ó sì yẹ pé gbogbo wọn ni wọ́n máa ń ṣọ́ra ṣe eléyìí fún, tí gbogbo wọn sì mọ̀ wípé mo máa ń gbìyànjú agbára mi láti ṣe, ti tèmi gẹ́gẹ́ bí ọ̀gá sí wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcasting. Gbogí, nínú nkan gbogí méjì tí mo máa ń gbọ́ podcast lórí òun ni ọ̀rọ̀ nípa eré ìdárayá, tí mo sì máa ń gbọ́ àwọn podcast lórí àwọn bá ṣe máa ń ṣe iṣẹ́ tí a ṣe máa ń ṣe dáadáa lẹ́nu iṣẹ́. Lórí títeré ìdárayá, podcast tí mo máa n ṣàba gbọ́, òun ni podcast Fabrizio Romano tí ó jẹ́ gbajúgbajà oníròyìn lórí ọ̀rọ̀ eré ìdárayá tí mo sì máa ń gbìyànjú láti lọ wo YouTube arákùnrin tí à ń sọ yìí fún fún ìròyìn lórí ọ̀rọ̀ eré ìdárayá. Agaga ìròyìn ìdúnadúrà tí ó jẹ́ mó ti ẹgbẹ́ ẹgbẹ́ bọ́ọ̀lù Manchester United torí ẹgbẹ́ ẹgbẹ́ bọ́ọ̀lù yìí òun ni èmi ń tẹ̀lé tí mo sì máa ń gbìyànjú àti wo ìdíje wọn lóòrè kóòrè. Eléyìí ló fi jẹ́ wípé ní gbogbo ìgbà tí ìgbà gbogbo agaga ní àwọn àsìkò tí ìdúnadúrà tí ó bá wà ni tó bá ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí àsìkò tí a máa ń pè ní transfer window, ìyẹn ni oṣù alákọ̀ọ́kọ́ tí ṣe January lẹ́yìn náà oṣù àwọn lẹ́yìn náà ní àárín ọdún tí ṣe summer transfer. Àwọn àsìkò yìí ni èmi máa ń ṣì gbìyànjú láti lọ gbọ́ ìròyìn tí Fabrizio Romano tó ní láti mú fún wa. Tí ó sì jẹ́ wípé mo máa ń tẹ̀lé mo tún ní tó jẹ́ pé mo máa ń tẹ̀lé àwọn ìròyìn tí arákùnrin tó máa ń gbé jáde torí pé mo gbà wípé ara àwọn tí wón ní tí wón ní ìròyìn tí ó ju, ó ju owó lọ́wọ́ òun ni arákùnrin tá ń wí yìí. Lẹ́yìn náà tí mo bá fẹ́ tí mo bá tó bá ti di àwọn ọjọ́ ìsinmi òun ni mo máa ń gbìyànjú láti lọ YouTube tí mo sì máa ń wá àwọn ìdánilẹ́kọ̀ọ́ lórí bí a ṣe máa ń, lórí ìdánilẹ́kọ̀ọ́ lórí bá ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ lẹ́nu iṣẹ́. Èmi máa ń ṣe eléyìí láti kọ́ nípa àwọn ikudìọ kúdu láti kọ́ nípa ìdarí òṣìṣẹ́ àti láti tún máa ṣe dáadáa lórí àwọn kùdìẹ̀kùdì ẹ mi àti àwọn ibi tí mi ò tíì sì máa ṣe dáadáa tó lẹ́nu iṣẹ́ tí eléyìí sì ti ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́nu iṣẹ́.

Rárá o, èmi kì í sábà wọ gíláàsì ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà torí pé, ẹ́, èmi, èmi ò ní, ẹ́, àìsàn ojú tí mo, tí ó yẹ kí, tí ó yẹ kí ó máa mú mi wọ gíláàsì. Ẹ̀, eléyìí ló jẹ́ wípé, ẹ́, mi ò nílò láti máa-- mi ò nílò láti ra gíláàsì àbí láti máa wọ̀ ọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Ẹ̀, ṣùgbọ́n ni àwọn ìgbà kọ̀ọ̀kan, òun ni ló jẹ́ wípé tí mo bá fẹ́ ṣe òge, mo kàn lè mú gíláàsì lára àwọn gíláàsì tí mo ní, mo kàn lè wọ̀ ọ́ kí n fi wọ̀ ọ́ lórí aṣọ tí mo bá ń wọ̀ tí mo bá ń tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi jáde àbí ẹ̀ẹ̀kọ̀kan tí mo bá fẹ́ ṣe òge tí yóò sì máa ń jáde, tí mo máa, tí ó máa ń dára, tí ó máa ń gúnrégé lójú mi. Ẹ̀, tó mi náà sì nífẹ̀ẹ́ sí, mi ò ṣe é máa ń jáde dáadáa, ẹ̀, torí bó ṣe tó máa ń bọ ẹwà kun mi, ẹ́, láwọn àsìkò tí mo bá wọ̀. Ẹ̀, àwọn onímọ̀ òyìnbó, òyìnbó máa ń sọ fún wa pé, ẹ́, ojú oníkalukú ni ó máa dé àsìkò kan tí yóò nílò kí èèyàn máa wọ gíláàsì torí pé bí èèyàn ṣe ń dàgbà sí, lójú oníkalukú wa ló ń dàgbà sí. Ẹ̀, à'ìmọye àwọn èèyàn ló jẹ́ pé nígbà tí a bá ti di ọjọ́ ogbó, wọn ó padà máa lo gíláàsì láti fi máa kawe. Wọ́n ní wípé àìmọye èèyàn ni orúkọ náà báyìí, yóò padà ṣẹlẹ̀ síi tí ó sì ń ṣe nǹkan burú. Ṣùgbọ́n to jẹ́ wípé ọjọ́ orí òun ló fà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rìn àtẹ̀gùn tí ń ṣe bridge. À ẹ̀mọ́yẹ àwọn ọjọ́ ni yóò fún mi ní, mo máa ní àǹfààní láti rìn tí màá sì má, mo sì máa gbá àwọn àtẹ̀gùn kọ̀ọ̀kan kọjá. Tí ó sì jẹ́ wípé tí mo bá wà lórí àwọn àtẹ̀gùn yìí, mo máa ń sábà wọ inú omi tó wà ní abẹ́ rẹ̀ tí èmi sì máa ń fi àsìkò yí. Mo fi má ń, mo fi má ń yẹrí ẹwà omi àti bí omi bá ṣe ń sàn, bá ṣe ń sàn àti bí ó ṣe ń, bí àwọn omi òòrùn bó ṣe, bó ṣe rẹwà sí. Rìn àtẹ̀gùn ni tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi ò lè ṣe torí ẹrù máa ń bà wọ́n láti gbà kọjá torí wọ́n bẹ̀rù, wọ́n ní, wọ́n ní bẹ̀rù fún omi tí wọ́n à sì ń rí, tí wọ́n à ń rí omi ṣí ṣàn sí ojú. Tí omi, eléyìí ló fì jẹ wìpé ẹrù máa ń ba àwọn ẹni, irúfẹ́ àwọn èèyàn báyìí. Ṣùgbọ́n fún èmi, èmi máa ń gbìyànjú, èmi máa ń tí ń di ọkàn mi pé àtẹ̀gùn tí ó wà lórí omi kò ṣe nǹkan tí ó lè já. Tí ó sì yẹ wípé àwọn èyàn náà bó ṣe ń gba lójoojúmọ́ níyén tí ó sì ṣáàbúrú kọ̀ọ̀kan tí ó ṣẹlẹ̀. Eléyìí ló jẹ pé mo fi máa ń gbìyànjú láti, eléyìí ló fi jẹ pé mo sé fẹ́ràn, mo fẹ́ràn láti máa tẹ àwọn, láti máa rìn àwọn àtẹ̀gùn tí ó ṣì ṣì bíbà àbí àbúrú kankan tí ó ṣì, tí mo máa ń fi ṣọ́kàn tí n báa rìn àwọn àtẹ̀gùn yìí kọjá.

Àwòrán ilé n ló jẹ́ àwòrán tí àwọn kọ́lékọ́lé, tí àwọn, àwọn òṣìṣẹ́ tó ń kọ́lé tí wọ́n máa ń sábà yà, èyí tí ó máa ń tọ́ fún wọn ní atọ́ka bí wọ́n ṣe fẹ́ kọ́ ilé láti ìṣẹ̀bẹ̀rẹ̀, láti ìpìlẹ̀ tó ń pe ni foundation tití tó fi máa dé ìyọrí tí ó sì jẹ́ wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oun ni wọ́n máa ń ya àwòrán yìí, ẹ́, ní àwọn, ẹ́, ní gbogbo ìlú tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yìí tí ó sì jẹ́ pé iṣẹ́ wọn òní eleyi. Àwòrán ilé yìí òun ló jẹ́ wípé, ẹ́, oríṣìíríṣìí òun ni wọ́n ṣe máa ń yà, ẹ́, èyí tí wọ́n máa ń yà fún ilé gbígbé, ẹ́, ọ̀kan tí ó kan jẹ́, ẹ́, ilé pẹtẹ́ẹ̀sì, ẹ́, ilé gbígbé eyokan tí, ẹ́, ó lè jẹ́ olójúlé mẹ́ta, àbi olojú mẹ́rin, olójúlé mẹ́rin ó yàtọ̀. Àwòrán tí ó máa ń yà fún pẹtẹ́ẹ̀sì, ẹ́, ìyẹn náà ó yàtọ̀ tí ó sì jẹ́ wípé tí mo bá rí àwòrán tí wọ́n yà, àwòrán ilé tan ti ya sílẹ̀, èmi lè tọ́ka pé ibi tí ó jẹ́ yàrá ni, ibi tó jẹ́ yàrá àgbàlejò ni, ibi tí, ẹ́, ó jẹ́ párlor òun niyìí, ilé, ilé ìdáná niyii, ilé ìgbọ̀nsẹ̀ òun ni eléyìí tí ó sì jẹ́ wípé èmi fi ilé yìí kọ́ra láti ìgbà tí bàbá mi tań kọ́ ilé tiwa tí wọ́n sì ti di àwòrán tí wọ́n yà tí ó sì jẹ́ pé bàbá mi náà wà lára àwọn tí wọ́n mú, ẹ́, àmọ̀ran àwòrán ọ̀nà bá ṣe fẹ́ kọ́ ilé náà tí wọ́n mú wá tí èmi sì wà pẹ̀lú bàbá mi bí wọ́n ṣe ń ya àwòrán yìí ti wọ́n ṣàlàyé fún mi bó ṣe jẹ́.

Ara iṣẹ́ mi láti má a ṣe àyẹ̀wò ímeèlì mi lójoójúmọ́, tí ó sì jẹ́ wípé ní àárọ̀ kùtùkùtù kí n tó lọ síbí iṣẹ́, mò mọ́ máa kọ yẹ ímeèlì mi wò. Tàbí gẹ́lẹ́ tí mo bá ti dé ibi iṣẹ́ láàárọ̀ kùtùkùtù, mò ní màá kọ yẹ ímeèlì mi wò kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi. Eléyìí ó fún mi láǹfàní láti lè dáhùn sí àwọn ìbéèrè àwọn ènìyàn tí wọ́n ń sá wọ́n ń béèrè ní òwúrọ̀ kùtùkùtù àbí àwọn eléyìí tí mi ò tíì mójútó ní alẹ́ tí èhn ni alẹ́ kó tó di òwúrọ̀ ọjọ́ náà. Lẹ̀yìn wá ìgbà yìí ló sì jẹ́ wípé lẹ́nu iṣẹ́ mi ní òrékòóré, èh, bí èmi ẹ̀wọ́ kéré tán, èh, ní ẹ̀meji sí ẹ̀mẹ́ta ní ẹnu iṣẹ́, ohun ní mò máa yẹ ímeèlì mi wò. Èh, tí ó sì jẹ́ wípé eléyìí mò ni ara bí mo ṣe máa ń ṣiṣẹ́ mi. Nítorí pé nígbà kúùgbà, òun làwọn oníbàárà òun ni wọ́n lè fi ìmeeli ransẹ́ sí wa tí wọ́n á sì máa retí èsì ní wára se ṣà. Eléyìí ló fi jẹ́ wípé ní kíá kíá kíá àti kí ẹni komọ́ komọ́ ni mo máa ń gbìyànjú láti dáhùn sí àwọn ímeèlì tí ó bá wọlé fún mi. Kí ó má jẹ́ wípé àwọn oníbàárà wa wọn wà, ẹ́, ọjà lọ sí ibòmíràn. Nítorí tí èèyàn bá tètè dáhùn ímeèlì, àwọn oníbàárà wọ́n ó fi sọ́kàn pé bóyá èèyàn ò ní ìdáhùn sí ìbéèrè tí wọ́n béèrè ni tí wọ́n sì wá òròkan tí wọ́n ó fi ṣe àdà. Ẹ̀h, eléyìí ló jẹ́ ló fi jẹ́ wípé yóò ní ìpalára fún iṣẹ́ wa àti, ẹ́, yóò sì máa dí ìdàgbàsókè iṣẹ́ ilé iṣẹ́ wa lọ́wọ́. Ẹ̀h, nítorí náà ló fi jẹ́ wípé àtẹ́ mi àti gbogbo àwọn òṣìṣẹ́ ti ajo ń ṣiṣẹ́ tí a wà nígbànú àwọn oníbàárà òun ni a máa yẹ ímeèlì wa wò lóòrékòóré àti ní gbogbo ìgbà. Èh, tí ó fi jẹ́ wípé tí àwọn bá tí rí, ẹ́h, bá tí rí ímeèlì látọ̀dọ̀, ẹ́, oníbàárà kankan, a tètè dáhùn sí i ní kíá kíá òun nìyẹn láti jẹ́ kí àwọn oníbàárà wa mọ̀ wípé àwa ni, eh àwa fún wọn, àwa láti ṣiṣẹ́ fún wọn ní gbogbo ìgbà.

Ọdún méjì sẹ́yìn ni tí èmi ti lọ sí ilé ìwé kẹ́yìn. Ohun tí mo n ṣe lọ́dún méjì sẹ́yìn, òhun ni ẹ̀kọ́ masters mi, tí ó sì jẹ́ wípé, ọdún méjì sí àsìkò tí a wá yìí, òhun ni mo parí ẹ̀kọ́ náà. Eléyìí ni ìgbà tí mo lọ sí ilé ìwé kẹ́yìn, tí ó sì jẹ́ wípé, ọdún kan àti àbọ̀, òhun ni mo fi ka ìwé fún masters náà tí mo sì gba oríyin ní, àárín ọdún 2024. Ẹ̀kọ́ masters yìí ló jẹ́ wípé, èmi ń lọ fún, tí ó sì jẹ́ wípé ẹ̀kọ́ yìí ohun ló je mọ́ àwọn iṣẹ́ tí à ń ṣe ní ilé iṣẹ́ wa. Eh, orúkọ tá ń pè masters ni Masters in Business Administration. Eléyìí ni mo lọ kọ́ láti le mọ̀ nípa bí a ṣe bá ṣe tó sọwọ ṣíṣẹ́ sí àti láti máa, tí ó sì jẹ́ wípé, eh, mo kọ́ ní, mo ní, mo lọ ní ìmọ̀ nípa bí a ṣe ń ṣe iṣẹ́, bí a ṣe ń gbé iṣẹ́ wa lárugẹ àti ọ̀nà tí a tún máa ṣe ń gbà láti ṣiṣẹ́ kí láti mú, eh, iṣẹ́ wà kó máa dá àwọn oníbàárà wa lọ́rùn. Eh, eléyìí ni ó kun ara ìdí tí àwọn, eh, àwọn olùgbà mi ní ṣíṣẹ́ tó fi fún mi láǹfààní láti lọ tún kọ́ máṣe nípa bí a ṣe ń ṣètò, eh, bí a ṣe ń ṣe, eh, nípa, nípa, eh, ìsọwọ́ ṣíṣe lẹ́nu iṣẹ́ tí à ń pè ní Business Administration. Eh, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ mo kọ́ ní ẹnu, eh, lẹ́nu ilé ìwé, ní ẹnu ìwé kíkà yìí tí ó sì jẹ́ wípé, eh, láti ilé ìwé, ilé ìwé tí mo ti lọ kọ́ iṣẹ́ náà ló jẹ́ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ló pọ̀ sí, tí wọ́n sì fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí tí wọ́n ti, tí wọ́n mọ̀ nípa iṣẹ́ ṣíṣe àti ọ̀nà tí à ń gbà tí a fi le wà ní, eh, tí a fi le táyọ láàárín àwọn ẹgbẹ́ wa nínú iṣẹ́ tí a bá ń ṣe. Eléyìí ló sì jẹ́ wípé àwọn ẹ̀kọ́ tí mo ń kọ́, tí mo kọ́ láti bẹ lowa ara àwọn tí mò ń mú lò lẹ́nu iṣẹ́ tí ó fi dòní tí ó sì jẹ́ wípé ó ń jẹ́ kí iṣẹ́ mi kó máa lọ sókè, ó ń jẹ́ kí iṣẹ́ mi kó máa gbòòrò.

Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́. Ìròyìn àwọn iṣẹ́ tí a bá ṣe láàárín ọ̀sẹ̀ kọ̀ọ̀kan, òun ni mo gbọ́dọ̀ kọ tí mo sì gbọ́dọ̀ fi ṣọwọ́ sí àwọn tí wọ́n jẹ́, ẹ́, ọ̀gá mi lẹ́nu iṣẹ́ ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Eléyìí ni ó máa ń mú kí wọ́n lè ṣe àgbéyẹ̀wò àwọn iṣẹ́ tí a bá ṣe fún ọ̀sẹ̀ náà tí ó sì jẹ́ wípé láti, ẹ́, ẹ́, láti àtìgbà tí mo ti wà lẹ́nu iṣẹ́ àtìgbà tí mo tún ti dé ipò tí mo wà yìí, òun ni mo ti ń kọ ìròyìn yìí. Ẹ̀, eléyìí ló fi jẹ́ wípé, ẹ́, àwọn ọ̀gá wá lẹ́nu iṣẹ́, òun ni wọ́n máa ń ṣe àgbéyẹ̀wò ìròyìn tí wọ́n sì, ẹ́, tí wọ́n sì ṣàlàyé fún wa àwọn ọ̀nà àgbà látunti mú iṣẹ́ wa kó tó lọ sókèsì tí wọ́n sì tún rí àwọn ibi tó bá jẹ́ ibi tí ó kú díẹ̀ káa tó tí a ní láti ṣiṣẹ́ lórí àti àwọn ibi tí a bá ti, ti yẹké nínú iṣẹ́ wa. Ẹ̀, ìròyìn yìí òun ni wọ́n máa ń lò láti fi mọ ibi tí iṣẹ́ dé dúró àti àwọn nǹkan tí a tún nílò gẹ́gẹ́ bí àwọn, ẹ́, ohun èlò tí a tún nílò láti jẹ́ kí iṣẹ́ wa kó tó lọ sókèsì. Nítorí pé, ẹ́, àwọn, àwọn tó jẹ́ ọ̀gá wa wọn ò sábà lọ wo àwọn iṣẹ́ tí a bá ń ṣe ní gbogbo ìgbà. Ìròyìn yìí òun ni ó máa ń fún wọn ní ìro lórí àwọn bá ṣe ń ṣiṣẹ́ wa sí àti níbò ní a bá ṣe dé tí ó sì jẹ́ wípé dándán ni fún mi láti kọ ìròyìn yìí àti láti fi ṣọwọ́ sí àwọn tí wọ́n jẹ́, ẹ́, ọ̀gá wa lẹ́nu iṣẹ́ ní gbogbo ọ̀sẹ̀. Áì má kọ ìròyìn yìí òun ni ó ṣe é ṣe kó bá, ẹ́, kó ṣe é ṣe kó bá, ẹ́, kó mú, ẹ́, àì má kọ ìròyìn, kọ ìròyìn yìí ló ṣe é ṣe kó mú, ẹ́, ẹni tí ò bá kọ ìròyìn yìí òun ni àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wa lẹ́nu iṣẹ́ òun ni wọ́n máa fún ní nǹkan pé ni query tí ó sì jẹ́ wípé ó ní láti wá dáhùn sí query náà. Ẹ̀, ìdí pàtàkì tí ó fi yẹ kọ ìròyìn yìí torí pé ìròyìn yìí ló máa ń dúró dè láti lè má ṣe, láti lè mọ̀ náà bá ṣe fẹ́ bá wa dá sí iṣẹ́ wa. Eléyìí ló fi jẹ́ wípé dándán ni fún àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ mi àti èmi náà láti kọ ìròyìn.

Oúnjẹ tí mo mọ̀ sí dáadáa, òun ni ọbẹ̀ ẹ̀gúsí àti òkèlè, yálà, ẹ̀bà ni òun àbí àmàlà. Ẹ̀hẹ̀, ọbẹ̀ ẹ̀gúsí ni àwọn alátúndé ń pè ní òsíkí, tí ó sì jẹ́ wípé ọbẹ̀ yìí wà lára àwọn ọbẹ̀ tí ó gbajúgbajà ní ilẹ̀ Yorùbá, tí ó sì jẹ́ àwọn ọbẹ̀ tí ó ládùn jù lọ. Ẹ̀hẹ̀, tí mo bá fẹ́ sè, mo máa gbìyànjú àti rí àwọn, ra àwọn èròjà tí ó ládùn gẹ́gẹ́ bí, ẹ́hẹ̀, àwọn-- tí mo bá lọ sí ọjà, màá ra àwọn èròjà gẹ́gẹ́ bí ẹ̀gúsí òun gangan fún ara rẹ̀ tán ti ṣẹ. Màá sì ra, ẹ́hẹ̀, epo pupa, ata, iyọ̀, màá lo oyin ọbẹ̀ ẹ́hẹ̀ ìṣẹ bẹ náà tí ó ṣe magí. Ehn, mas si ra ede, tinu eran ati saki, ponmo, gbogbo e ni ma si ko sinu egusi yii. Tí ó sì jẹ́ wípé tí èmi bá ti sè, èmi máa sè tí ó máa ń di, tó máa ń jẹ́ ẹ̀gúsí ẹlẹ́, tó máa ń di, òun ni èyí tí mo máa ń sè, tí ó sì jẹ́ wípé mo máa ń ta ẹ̀bà sí tàbí kí n ro àmàlà sí. Ẹ̀hẹ̀, ọb-- ẹ̀gúsí yìí ni ó máa ń dùn lẹ́nu mi. Àgàgà tí mo bá sè, tí mo bá sè fúnra mi. Ẹ̀hẹ̀, tí àwọn mi, ìbáámi ṣe náà, mo máa ń gbádùn ẹ, tó bá jẹ́ ǹ tó ládùn dáadáa. Ṣùgbọ́n èyí tí mo bá sè fúnra mi, òun ni mo máa ń gbìyànjú, òun ni ó máa ń dùn mọ́ mi lẹ́nu jù nítorí pé ó ní ọwọ́ bí mo ṣe máa ń sè tó máa ń, tó máa ń tún dùn lẹ́nu dáadáa yàrá.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò a gàgà láti lọ sí ibi iṣẹ́. Aago mẹ́jọ òní iṣẹ́ ń bẹ̀rẹ̀ ní ilé iṣẹ́ wa lójoojúmọ́, tí ó sì jẹ́ wípé kó tó di aago mẹ́jọ òkú ìṣẹ́jú márùndínlógún láààrọ́, mo ni màá ti wà lẹ́nu iṣẹ́. Torí mo máa ń tètè kúrò ní ilé, mo máa ń tètè gbéra kúrò ní ilé. Ìgbà tí ó bá fi di aago mẹ́jọ òkú díẹ̀, mo ti wà lẹ́nu iṣẹ́ tí mo sì ti rí fẹ́, mo ti ń gbáradì fún iṣẹ́ ní aago mẹ́jọ. Ehn ilé yìí ni mo ti fi kóra láti àti ìgbà tí mo ti wà ní kékeré láti máa tètè dé ìpàdé, láti máa lè dé ibi iṣẹ́. Tí ó sì jẹ́ wípé eh o o o o o o o o fẹ́ ṣọ̀wọ́n nínú ọjọ́ tó jẹ́ pé mo pẹ́ dé inú iṣẹ́ tí ó ṣẹ pé bóyá ó ní di pàtàkì. Ehn àti kékeré náà ni mo ti máa ń tètè lọ sí ibi ìpàdé torí ẹni tí àwọn òbí mi ti fi kọ́ mi ní ilé yìí pé tí wọ́n bá pé ìpàdé tàbí tí wọ́n bá pé eh iṣẹ́ kan ní aago mẹ́jọ, a ti gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ ni, ó pẹ́ tán aago méje ààbọ̀. Ehn ilé yìí ló fi jẹ́ wípé èèyàn ó fi lè farabalẹ̀ láti lè ní ètò tó kún kó tó di pé yan bẹ̀rẹ̀ ẹni tí èyàn fẹ́ ṣe. Tí ó sì jẹ́ wípé eh ẹni eh tí ó sì jẹ́ wípé ẹni tí ó bá ń pẹ́ dé ẹnu iṣẹ́ tàbí ẹni tí ó bá ń pẹ́ dé ìpàdé, òun ni kò ní eh ni kò ní fọ̀kàn balẹ̀, ni ò ní lé lásìkò kékeré láti ẹti sí mi kó tó di pé ó bẹ̀rẹ̀ iṣẹ́. Ilé yìí ò sí dára tó torí àsìkò sí mi kí èèyàn fi gbáradì kó fi kọ́kọ́ kọ́kọ́ fi kọ́kọ́ eh para pọ̀nna kó sára jọ kó tó di pé ó bẹ̀rẹ̀ iṣẹ́ nígbògbì, òun ló ṣe pàtàkì. Tí ó sì jẹ́ wípé ó máa ń jẹ́ kí èèyàn rí eh èsì dáadáa tí èèyàn bá n ṣe iṣẹ́. Ehn ṣùgbọ́n àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n máa ń pẹ́ dé ẹnu iṣẹ́, òun ló jẹ́ wípé wọ́n máa ń gba eh wọ́n máa ń gba eh query tí wọ́n sì gba eh query tàbí kí wọ́n kí wọ́n kí wọ́n bá wọn wí lẹ́nu iṣẹ́ tí ó sì jẹ́ wípé ẹni tí ó bá ti di kó ti di lé mọ́ lé mọ́ jù tí ó sì wá ojútùú sí i, òun ló ṣe é ṣe kí wọ́n lé e kúrò lẹ́nu iṣẹ́ tí èmi sì kò sì fẹ́ kí irú nǹkan báyìí kó ṣẹlẹ̀ sí mi. Lára àwọn àmúyẹ tí wọ́n rí, tí wọ́n fi tí wọ́n fi kà mí lẹ́nu iṣẹ́, òun ni pé mo máa ń tètè dé ẹnu iṣẹ́ wa, mo máa ń tètè dé ibi ìpàdé, mo sì máa ń tètè ṣe gbogbo nǹkan tó bá yẹ kí n ṣe tí ó sì jẹ́ nǹkan wù rí fún èmi náà.

Orúkọ kọ̀mpútà mi ni HP, Core i7. HP i ó dúró fún ilé iṣẹ́ tí wọ́n pè ní Hewlett Packard. Kọ̀mpútà yìí ohun ni mo sì ti ń lò fún bí ọdún méjì nisinyìí, tí ó sì jẹ́ wípé, ó jẹ́ kọ̀mpútà tí ó bá mi lọ́ ń ara mu tí mo sì nífẹ̀ẹ́ sí, tí mo fẹ́ràn rẹ̀ láti máa lò. Òun náà ni mò ń lò fún iṣẹ́ mi lẹ́nu iṣẹ́, tí ó sì jẹ́ wípé, ẹ́, ó ṣe jẹ́, ẹ́, kọ̀mpútà alá-- onígbẹ, ẹ́, èyí tí wọ́n ń gbé létan tí wọ́n pè ní laptop. Mo máa n gbé káàkì odẹ máa ń wà pẹ̀lú mi ní gbogbo ìgbà níyálà níbi iṣẹ́ ni o tàbí ní ilé. Ẹ̀, òun náà ni mo máa ń fi ń ṣe àwọn iṣẹ́ mi lẹ́nu iṣẹ́. Òun ni mo fi máa ń, ẹ́, wo àwọn méèlì mi, ẹ́, tí mo sì fi máa ń dá àwọn oníbàárà wa lóhùn gbogbo àwọn bí eré wọn. Kọ̀mpútà yìí, òun ni ó jẹ́ wípé ó máa ń mú iṣẹ́ mi yá. Tí ará ńkán tí mo sì nífẹ̀ẹ́ sí ni kọ̀mpútà náà ni wípé, ẹ́, ó, ó ṣe, ẹ́, kò wúwo láti gbé. Bẹ́ẹ̀ sì ni ó jẹ́ kọ̀mpútà tó jẹ́ wípé tí mo bá ń lò ó máa ń yára, kò sì ṣe èyí tó máa ń gbóná jù tàbí èyí tí, ẹ́, òun, tó máa ń, tí ó máa ń kọṣẹ́, ẹ́, ní, ní, tó máa ń dídé kọṣẹ́ tàbí tí ẹ máa sọ pé ó yá, ó máa ń gbi tí ò ní, tí ò ní, tí ò ní, tí ò ní lè ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe. Ẹ̀, kọ̀mpútà yìí mo ni mo nífẹ̀ẹ́ sí láti máa lò, tí ó sì jẹ́ wípé, ẹ́, tí mo bá tún fẹ́ lò kọ̀mpútà mi tó tún bí òtélé lọ tàbí máa fẹ́ bá nu pàrọ̀ kọ̀mpútà lẹ́nu iṣẹ́, ẹ́, kọ̀mpútà HP, òun náà ni màá sì tún, ẹ́, máa tún béèrè fún torí pé mo rí wi pé, ẹ́, àwọn ilé iṣẹ́ HP, wọ́n ni wọ́n ṣe kọ̀mpútà tó pọ̀ gbó owó tí ó sì jẹ́ wípé ó, ó, ó ń ṣe, ó ń ṣe àwọn tánǹkù láǹfààní.

Rárá o, ẹ̀yìn ò kí ń fọ́ mi, ò tí óì ẹ̀yìn ò sì kí ń dùn mi torí pé mo máa ń gbìyànjú àti ṣètọ́jú ẹ̀yìn mi dáadáa. Alákọ̀kọ́ tí mo bá jí láàárọ̀ kùtùkùtù, mo máa ń ṣe eré ìdárayá tí ó máa ń bá mi na ẹ̀yìn mi. Ẹ̀ tí mo bá sì--, tí mo bá jókòó ní orí ìwé, jókòó mi ní ẹnu iṣẹ́. Ẹ̀ ijókòó tí mo máa ń jókòó sí, bí mo ṣe máa ń jókòó ìṣọwọ́ jókòó mi ni ẹ̀yì tí ó máa ń, tí ó máa ń ran ẹ̀yìn mi lọ́ láti ná dáadáa tí ó sì ń ṣe ẹ̀yì tí n máa ń mẹ́yìn ròyàn. Ní ìwọ̀n eléyi ló jẹ́ wípé, mi ò n sábà gbé àwọn ẹrù wúwo tí mo mọ̀ pé ó lè, ẹ̀ ó lè, ó lè sokùn fa kí ẹ̀yìn máa ro mí tí mo sì máa ń gbìyànjú làti máa mójútó ẹ̀yìn mi àti ara mi nípaàpa. Ẹ̀yìn dúndùn jẹ́ n tó máa ń, tó máa ń tó wọ́pọ̀ láàrin àwọn ènìyàn àgàgà, àwọn ènìyàn tí ó jẹ́ ọmọ ọgbọ̀n ọdún sí òkè torí pé ní àsìkò yìí, òun ni ara ti ń di àgbà láti ọmọ ọgbọ̀n, ọmọ ogójì ọdún sí, sí òkè tí ó sì jẹ́ wípé gbogbo agbára ti a fi ń gbé nǹkan, ti a fi ń ṣe firigangan láti ìgbà ọ̀dọ́, òun ni agbára yìí tó ti ń din ku ṣùgbọ́n tó jẹ́ pé àwọn èèyàn mìí, wọ́n ò kì n ka kini yìí kún, tó jẹ́ pé wọ́n máa n sì fẹ́ máa gbé ẹrù wúwo nooni eléyìí sì máa ń la ipa burúkú ní ẹ̀yìn wọn, tó jẹ́ pé ó máa ń fa ẹ̀yìn dundun fún wọn oniru irú oniru ru irú àìsàn n l'osee ṣe kí ó mú èèyàn ní ẹ̀yìn, tí ó sì jẹ́ wípé, àwọn tó bá lọ sí ilé ìwòsàn, àwọn ni wọ́n máa ń mọ bí ọ̀rọ̀ ẹ̀yìn dundun bí ọ̀sẹ̀ máa ń dààmú èèyàn tó àìmọye àwọn èyàn ní wọ́n máa ni kí wọ́n lọ ya photo ẹ̀yìn wọn wá tí wọ́n o lọ ya àwòrán eyin òun-- ti wọ́n pè ní x-ray tí ó jẹ́ wípé ìgbà yẹn ni dókítà ó lè sọ fún wọn ń ti on ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn ṣùgbọ́n àìmọye àwọn èèyàn òun náà ni oje wípé àwọn ǹkan tí wọ́n-- bon ṣe ń lò ara wọn òun ni-- àwọn mìí, ìlò ti wọ́n lò ara wọn, ìlò tí ò dáa ni eléyi sì máa ń jẹ́ kí ẹ̀yìn dùn wọn. Ṣùgbọ́n nitemi o, ẹ̀yìn ò kìí n dùn mi, mo sì máa ń gbìyànjú àti tọ́jú ẹ̀yìn mi dáadáa. Àwọn ìgbà mìíràn wà tí mo máa ń lọ sí àwọn ilé ìtọ́jú tó jẹ́ wípé wọ́n máa ń bá mi na ẹ̀yìn mi dáadáa tí wọ́n sì máa tẹ ẹ̀yìn mi tí wọ́n ń pè ní massage. Àwọn nǹkan tí mo tí máa ṣe lóòrèkóòrè láti mójútó ẹ̀yìn mi ni.

Àwọn ilé ìsẹ̀mbáyé ní àwọn ilé tí wọ́n máa ń kó àwọn ohun ìsẹ̀mbáyé ní ilẹ̀ Yorùbá sí, tí ó sì jẹ́ pé àwọn ilé yi ohun ló kún fún àwọn, ohun, ohun tí ó ti, tí àwọn èèyàn tí wọ́n gbé ilẹ̀ Yorùbá ní àwọn ìgbà láíláí tí ó wà. Ara wọn, ǹkan ìsẹ̀mbáyé òhun ni adé ìsẹ̀mbáyé, ìrùkẹ̀rẹ̀, ilẹ̀kẹ̀, ọ̀pá àṣẹ àti bebelo, àti bóyá ohun tí àwọn alágbára kankan tí wọ́n lò láti ìgbà tó ti pẹ́. Eléyìí ló máa ń jẹ́ kí eléyìí òhun ni àwọn èèyàn tí wọ́n ṣe lọ́jọ́ sí àwọn ilé kankan, àwọn ilé, ilé kankan tí wọ́n pè ní ilé ìsẹ̀mbáyé tí ó sì jẹ́ wípé àwọn èyàn máa ń lọ sí ilé yìí láti lọ kọ́ nípa àṣà Yorùbá àti àwọn èèyàn tí wọ́n gbé Yorùbá lárugẹ tàbí tí wọ́n ti wà, tí wọ́n ti jẹ́ àwọn, bàbá nlá bàbá àwọn tí wọ́n jẹ́ Yorùbá ní òde òní. Àwọn ilé yìí ló jẹ́ wípé àwọn èèyàn kọ̀ọ̀kan náà, òhun ni wọ́n bẹ̀rẹ̀ wọn tí wọ́n sì ń ṣe àkójọpọ̀ gbogbo àwọn ohun ìsẹ̀mbáyé sínú àwọn ilé yìí tí àwọn èèyàn kò lè wá máa kọ́ ẹ̀kọ́ nípa wọn. Eléyìí yó jẹ́ kí èèyàn máa orísun ibi tó ti wá àti àwọn nǹkan tí àwọn bàbánlá rẹ̀ gbé ṣe, tí ó sì tún lè fúnni ní, ìwúrí, làti jẹ́ kí èèyàn náà kí ó mọ̀ pé, àṣà rẹ̀ àti èdè rẹ̀ ni ohun tó níyi tí ó sì jẹ́ ẹni tí ó gbajúgbajà láárín àgbáyé tí òun ṣe, tí ó ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Aṣọ, aṣọ aláṣà yìí ló pọ̀jù tí àwọn èèyàn tí wọ́n ń kó ní ẹnujọ́ mẹ́ta yìí, tí ó sì jẹ́ wípé nítorí pé wọ́n ní ìmọ̀ tó nípa, ìmọ̀ kíkún nípa nípa àwọn ìtàn ilẹ̀ yorùbá, àwọn ìtàn àwọn èyàn tó ti lọ. Ṣùgbọ́n àwọn ilé ìsẹ̀mbáyé yìí, òhun ni wọ́n ti lè, wọ́n lè tí kọ́ nípa àwọn èèyàn tó ti lọ, tí èèyàn máa gbọ́ àwọn ìtàn tó rọ̀ mọ́ àwọn ohun, ìsẹ̀mbáyé kọ̀ọ̀kan tí ó wà nílé tòun.

Ó máa ti tó ọdún márùndínlógún tí mo ti fò kẹ́yìn báyìí, torí pé ìfò ó jẹ́ ara àwọn eré ìdárayá tí a máa ń ṣe nígbà tí àwa ní ilé ẹ̀kọ́ Gírámà. Ẹ̀mi náà sì wà ní àwọn, ẹ́ẹ́, àwọn, lára àwọn, ẹ́ẹ́, eléréé tí wọ́n máa ń fò fún, ẹ́ẹ́, tí wọ́n máa ń fò ní ilé gírámà mi, ilé ìwé gírámà tí mò ń lọ lásìkò ọ̀ún. Ẹ̀, fífò òun ni àwọn, ó ní oríṣiríṣi, ẹ́ẹ́, àwọn ìfò tí ó tó tí a kì í lò igi ó wà láti fi fò. Àwọn ìfò tó sì jẹ́ wípé, ẹ́ẹ́, ìfò tí a kì í, tí a máa ń lo igi fún náà ó wà, tó jẹ́ pé, ẹ́ẹ́, ó ní irú ìfò, òun làá máa ń fò lásìkò yẹn. Tí ó sì jẹ́ wípé èmi náà wà lára àwọn tó bá ń kópa nínú fífò yìí. Ẹ́ẹ́, fífọ yìí ni ó jẹ́ ohun tí ó máa ń mú, ẹ́ẹ́, tó máa ń, tó máa ń, tó máa ń dùn wa nínú láwọn àsìkò yìí. Tí ó sì jẹ́ wípé a, a tó máa ń fi ń ṣe eré ìdárayá, a máa ń fi ń gbóríyìn láàárín ara wa ni. Mo sì wà lára àwọn tí ó máa ń fò fún ilé ìwé gírámà mi ní àwọn ìdíje tí wọ́n bá lọ ní, ẹ́ẹ́, tí wọ́n lọ ní àwọn ilé ìwé mìíràn. Tí ó sì jẹ́ pé, ẹ́ẹ́, èmi náà ti ṣe dáadáa sí, mo ṣe, mo ṣe dáadáa nínú àwọn eré ìdíje tó jọ máa ń fífò. Ẹ́ẹ́, mo ní ìfẹ́ láti máa fò dáadáa láwọn àsìkò yẹn, tí ó sì jẹ́ wípé, ẹ́ẹ́, ẹ̀kọ́ kan, òun náà ni ó padà, ni mò ń padà fò ní ìgbà tí mo ti dàgbà yìí. Ẹ̀, torí pé kò sí àǹfààní fún mi láti ẹ̀ ti ṣe àwọn eré yẹn mọ́. Tí ó sì jẹ́ wípé mo lè, mi ò lè rántí àsìkò tí mo ti sọ pé wá, mo, mo wá, mo wà wá, ṣe eré ìdárayá tó wá jẹ mọ́ fífò lásìkò táa wà yìí. Ẹ̀, wọ́n máa ń sọ pé, ẹ́ẹ́, a yóò tọ, a yóò tọ̀ lọ, ìpà ọ̀tọ̀ lọ bí eré ré, a yóò tọ̀ lọ bí ọ̀pá abọ́. Ọjọ́ kan lọ, ọjọ́ kan, ìgbà kan lọ, ìgbà kan ń bọ̀. Ẹ̀, òhun ló fi jẹ́ wípé àsìkò kan, àsìkò tí mò ń fò ó ti lọ sẹ́yìn. Àsìkò tí a wà yìí, èmi kì í ṣe, èmi kì í, èmi ò sí nínú àwọn tí wọ́n ń fò, tí wọ́n ń ṣe eré ònífò.

Iṣẹ́ àti ìgbésí ayé ènìyàn ni nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó yàtọ̀ tí ó sì yẹ kí èèyàn mójútó. Àwọn ìgbà mí wá tó jẹ pé tí èèyàn ò bá ṣọ́ra, ìkan a máa díkan lọ́wọ́ tí ó sì jẹ pé ohun tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé èèyàn kò yẹ kó di iṣẹ́ lọ́wọ́. Ohun tó dẹ ń ṣẹlẹ̀ nínú iṣẹ́ èèyàn náà kò yẹ kó di ìgbésí ayé èèyàn lọ́wọ́. Mo jẹ́ ẹni tí ó máa ń sábà ṣe iṣẹ́ mi lọ́nà tó tọ́ àti bó ṣe yẹ kí mo máa ń siṣe dójú àmì tí ó sì jẹ wí pé mo máa mójútó ìgbésí ayé mi náà àti, eh, eh, ìdàgbàsókè ara tèmi náà torí pé, eh, ẹ̀mí iṣẹ́ gùn ju ẹ̀mí èèyàn lọ. Ẹni tí ó bá, tí ẹni tí, eh, ẹni tí èèyàn ò bá fi iṣẹ́ rẹ̀, iṣẹ́ ó fi èèyàn rẹ́ lọ́jọ́ kan. Torí ẹ̀ lo fi jẹ́ wípé gẹ́gẹ́ beeyan ṣe ń ṣiṣẹ́ tọ́, òun náà ló yẹ kó máa mójútó ìgbésí ayé ara rẹ̀. Eh, tí mo bá wà lẹ́nu iṣẹ́, màá gbìyànjú láti fi, eh, fọkàn sí kí n sì fara ṣiṣẹ́ kí ń jẹ́ pé kí ń ṣe iṣẹ́ dé ojú àmì. Ó sì yẹ wípé, eh, àwọn nǹkan tó yẹ kí, eh, gbogbo, àwọn gbogbo bó ṣe yẹ kí, eh, èsì tí ó, èsì tí ó, tí, èsì dáadáa, mo ní gbà lẹ́nu iṣẹ́ tí ó sì yẹ pé tí mo bá kúrò lẹ́nu iṣẹ́ náà tí mo bá délé, mo, eh, mo máa gbìyànjú àti ìgbésí ayé mi dáadáa pẹ̀lú àwọn àgàgà, pẹ̀lú àwọn ìdílé mi àti ìyàwó àti ọmọ. N òun ni tí mo bá wà nínú ilé, mo máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé mo wà nínú ilé tí ó sì jẹ wípé a máa ń bá ara wa ṣàwàdà, eh, a máa ń gbára wa nímọ́ràn, a sì máa ń bá ara wa sọ̀rọ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé oníkálukú wa. Eh, tó bá sì ti di àwọn àsìkò tí mo ti gba ìsinmi lẹ́nu iṣẹ́, òun ni mo máa ń gbé àwọn àgbẹ̀lé mi jáde kí a sì lọ, eh, gbádùn ara wa ní, eh, ibo ìta. Eh, tí ó sì jẹ wípé ẹni gbogbo, àti àwọn àsìkò yẹn a máa gbàgbé ohun tó jọ mọ́ orọ̀ iṣẹ́. Eléyìí ló yẹ kí oníkálukú máa ṣe torí wípé ṣí ṣiṣẹ́, eh, tí èèyàn bá ń ṣiṣẹ́, ọmọ tó bá ń ṣiṣẹ́ dédé, ó yẹ kó láṣíkò gbádùn. Eh, èèyàn ò gbọdọ̀ se'mẹ̀lé lẹ́nu iṣẹ́. Bẹ̀e ṣi ní náà, èèyàn ò gbọdọ̀ wá ṣiṣẹ́ débi wípé kò wà ní, ní ìsinmi ara. Eh, ìwọ̀ntunwọ́nsi ni gbogbo nkan, èèyàn gbọdọ̀ lè ṣe dọ́gbańdọ́gba nínú iṣẹ́ àti ìgbésí ayé ẹni.

Bẹ́ẹ̀ ni mo maa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tí à ń pè ní online order, àbí online order bẹ́ẹ̀ ni. Ẹ̀ tí mo bá ń wo orí ìtàkùn ayélujára tí mo sì ń wo Íńtánẹ́ẹ̀tì, ẹ̀ àwọn àsìkò mí wà tó jẹ pé ẹ̀ mo máa sábàlábà pàdé àwọn ọjà tó wù mí, tí èmi yóò sì wà ní ibi tí mo ti lè rí ọjà yí rà lórí Íńtánẹ́ẹ̀tì. Tí èmi yóò sì gbìyànjú láti ẹ̀ láti ṣe order ǹkan ǹkan náà rà, ṣe order irúfẹ́ ǹkan tí à ń sọ yìí. Ẹ̀ tí mo bá tí mo bá ọ́ fún fún fún ǹkan pé ní order yìí, èèyàn máa sanwó sílẹ̀, òun ni tí òun sì leè ti pé kí ọjà kó dé bá a ni. Nítorí àwọn ìbí iṣẹ́ tí wọ́n máa ń tà nǹkan ní ẹ̀ orí ìtà orí Íńtánẹ́ẹ̀tì ló ní ona, bi mo sì máa tọ máa bèèrè tọ máa bèèrè ẹ̀ àdírẹ́sì olú àdírẹ́sì èèyàn. Ti wọn báa ti bèèrè àdírẹ́sì èèyàn yii ni, wọ́n sì gbìyànjú láti ẹ̀ láti fi ǹkan tí ẹ̀eyan rà se owọ́ sí ilé èèyàn ibi àdírẹ́sì tí ẹ̀eyan à fi fún wọn gan-gan-gan-gan. Eléyìí ló sì jẹ́ ara àwọn ǹkan tí ẹ̀ ó máa ń jẹ́ kí ẹ̀ ó máa ń jẹ́ ìrọ̀rùn fún ẹ̀eyan à nípa pé ẹ̀eyan à ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ẹ̀ tí ó sì jẹ́ wípé àìmọye àwọn ǹkan tó jẹ́ pé èèyàn lè rí tí wọ́n ṣe nílùú mi ṣùgbọ́n tí èèyàn yóò sì yóò sì rà tí wọ́n sì mu wá mú wá bá a ní ilé yẹn. Ṣùgbọ́n ǹkan mí to tun tó ń jẹ́ abúrú kára ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni ẹ̀ tí ẹ̀eyan bá ra ǹkan tó jẹ́ wípé kò ń ṣe ẹ̀ kò ń ṣe itin tí ó ṣe rẹ́gì tẹni òun, tó jẹ́ wípé kò ń ṣe size ẹni òun, tàbí kó jẹ́ wípé itin tí ẹ̀eyan à ń rà ẹ̀ ní ojú àwòrán ni tó tóbi ni ṣùgbọ́n ìgbà tí ẹ̀eyan bá gbà a, ẹ̀ à yóò kiri sí bi eeyan se fi sọ́kàn tí yóò sì bá a ìjàkulẹ̀ padà. Àwọn ìgbà mí wà tó jẹ́ pé ẹ̀ níbi tí wọ́n bá tí ń gbé àwọn ǹkan yìí tí wọ́n bá ti wá fẹ́ gbé fún ẹ̀eyan à, òun ni ó ṣe é ṣe kí ó ti bàjẹ́ lọ́nà tí ó sì jẹ́ wípé kò sì bi ẹ̀eyan ṣe fẹ́ dàpadà. Ẹ̀ ara àwọn wàhálà pé a ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì náà ni tí kò ṣe bíi pé ẹ̀ mo rí ọjà mi, mo sì bu fún yẹ̀wò fínnífínní kí n tó sanwó fún un. Nítorí àìmọye ǹkan tí ẹ̀eyan à ń rà ní online ní Íńtánẹ́ẹ̀tì tó jẹ́ wípé ẹ̀ bí èèyàn bá ṣe ríi sí lórí Íńtánẹ́ẹ̀tì òun kọ́, òun ni èèyàn ṣe máa rí nígbà tí wọ́n báa fún ẹ̀eyan, kọ́ ni ẹ̀eyan máa ríi, nìkan ni ẹ̀eyan à máa ríi gbà. So eléyìí jẹ́ ara àwọn kùdìẹ̀kùdìẹ tó wà lórí pe ara ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n àwọn oníṣòwò kan wà tó jẹ́ pé ibi ti wọ́n ti máa ra gbogbo ǹkan wọn ní yẹn tí ó sì jẹ́ wípé ẹ̀ bi wọ́n bá ṣe fẹ́ sí, òun náà ni won ṣe máa rí ǹkan wọn gbà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń tún àwọn nǹkan kọ̀ọ̀kan ṣe tí ó sì jẹ́ ípé èmi ka kiniyi gẹ́gẹ́ bí ẹ̀bùn àbí kí n sọ í pé ohun tí, ehn, mo jógún láti ara bàbá mi torí láti kékeré, mo mo ti máa ń ríi tí bàbá mi tí wọ́n máa ń gbìyànjú àti tún nǹkan tí ó bá bàjẹ́ nínú ilé tí wọ́n sì ń gbìyànjú àti tún un ṣe. Elẹ́yìí ló jẹ́ wípé àwọn nǹkan tí mò ń lò nínú ilé, òhun ni mo máa ń gbìyànjú àti mú, ehn, irin tọ́ ń pè ní screwdriver ni láti tún palẹ̀ tí màá sì wọ ohun tí ó ṣe é ṣe kó bàjẹ́ níbẹ̀ tí màá sì gbìyànjú láti tún un ṣe. Ehn, eléyii bẹ̀rẹ̀ láti orí iron, ehn, àbí àwọn ohun èlò, ehn, ìgbà tá n-- ìgbà kan wà tí a fi ń lo boiling ring tí a fi ń gbọ́mi lé náà, ehn, èmi gbìyànjú, èmi máa ń gbìyànjú àti tún àwọn boiling ring yìí ṣe tó bá jẹ́ wípé ó bá bàjẹ́. Ehn, ó dà, ehn, tí fóònù mi tí ó bá bọ́, yọ pé boya ó bọ́ só mi, ehn, màá gbìyànjú àti wá screwdriver tí màá sì tú kí n sa, àbí àwọn nǹkan kéékèèké tó bá ṣe, tó bá ṣẹlẹ̀ sí i, òhun ni mo máa ń gbìyànjú láti yẹ̀ ẹ́ wò kó tó di wípé boya, mo lọ fún àwọn tí wọ́n jẹ́ amojú ẹ̀rọ rẹ̀. Ehn, àìmọ́yẹ́ àwọn nǹkan tó yẹ wipé tí n bá rí pé ó ń, ó ń bàjẹ́ ni mo máa ń tún un ṣe ní, ehn, ti inú ilé. Ehn, tí mo bá rí í pé, ehn, boya ògiri inú ilé mi ó lanu, èmi yóò sì po, ehn, sìmẹ́ńtì àti ye mía ami, èmi yóò sì po papọ̀ láti tún ògiri yìí ṣe. Tàbí, ehn, tí mo bá rí i wípé, ehn, àwọn ibi kan ló jẹ́ í pé ó ti, ó ti bú-- ló ti, tó ti nílò àti ṣe nínú ilé tí ó sì jẹ́ i pé èmi máa kọ́ gbìyànjú àti tún àwọn nǹkan yìí ṣe kó tó di wípé, ehn, mo wá, to ba je, tó báwa jẹ́ wípé agbára mi ò gbé, èmi yóò sì pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Àwọn nǹkan tí mo maa ń ṣe ni tó jẹ́ n tí mo mọ̀ pé kò lè la burú lọ torí n ti mọ̀ pé agbára mi ò ká, èmi ò ní gbìyànjú làti ṣe rara rara at all. Èmi ò ní gbìyànjú àti rara ṣe rara àti rara kí ó má bàá fà ìjàǹbá fún èmi àti gbogbo ará inú ilé.